Mo máa ń kí àwọn ènìyàn dáradára torí pé ọmọ Yorùbá ni mí. Kíkí sì ṣe pàtàkì ní ilẹ̀ Yorùbá. Mo máa ń kí àwọn àgbàlagbà lórí ìkúnlẹ̀. Gẹ́gẹ́ bí obìnrin tí mo jẹ́, mo sì máa ń bọ̀wọ̀ fún àgbà. Tí mo bá rí ẹrú lọ́wọ́ àgbà, màá gbà á lọ́wọ́ wọn láti ràn wọ́n lọ́wọ́. Ara kíkí ni tí yàn ṣe ní ilẹ̀ Yorùbá. Mo máa ń kí gbogbo àwọn tí mo bá rí pé ó tọ́ sí, mo máa ń kí wọn pẹ̀lú ìtẹríba.

Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ni ọwọ́ ìrọ̀lẹ́ mọ́ àṣálẹ́ nítorí pé màá ti ṣiṣẹ́ tán láti òwúrọ̀ títí di aago bí márùn-ún sí mẹ́fà láti lè, láti lè sinmi. Ìsinmi ṣe pàtàkì gan. Òpó, òpó ǹkan ni mo fi máa ń ṣe ìsinmi láti bá àwọn ẹbí mi sọ̀rọ̀, bá wọn dọ́wẹ̀kẹ̀, bá ẹ ṣe exercise pẹ̀lú àwọn ọmọ mi, ka ìwé níwọ̀ba, wo fíìmù lórí tẹlifíṣàn pẹ̀lú àwọn ẹbí mi. Torí è ni mo ṣe fẹ́ràn àkókò ọjọ́ tó jẹ́ ìrọ̀lẹ́ mọ́ àṣálẹ́

Àdéhùn ṣe pàtàkì láti mú ṣe, kò ṣe nǹkan tó yẹ kí èèyàn yẹ́ rárá. Àdéhùn tí èèyàn bá yẹ, èèyàn ṣe jàmbá ni. Kí èèyàn mú àdéhùn ṣe, ó ṣe kókó. Ṣùgbọ́n nǹkan tí mo máa ń ṣe ni láti kọ́ wọn sílẹ̀ láti lè rántí àdéhùn tí mo bá ṣe fún èeyàn, torí pé àdéhùn ṣe kókó.

Mi ò kì n jẹun oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi. Nítorí pé iṣẹ́ tí mò ń ṣe, oníbàárà mi pọ̀ púpọ̀. Mi i sì lè jẹun pẹ̀lú gbogbo wọn. Ṣùgbọ́n ó láti ìsìnyií lọ, màá ṣètò ààyè. Màá sì mú àwọn mélòó kan tó ṣe pàtàkì nínú oníbàárà mi láti jẹun pẹ̀lú wọn. Mo lè lérò wípé yóò túnbọ̀ jẹ́ kí ìbáṣepọ̀ wa túnbọ̀ múnádóko. Iṣẹ́ mi yóò dẹ̀ tẹ̀síwájú si.

Gbogbo ìgbà ni mo máa ń kọ́ nǹkan tuntun. Mo sì kọ́ nǹkan tuntun ní ọ̀sẹ̀ tó kọjá. Ó túmọ̀ sí pé gbogbo nǹkan tuntun tí mo bá kọ́, ó máa ń jẹ́ kí iṣẹ́ mi kó tẹ̀síwájú àti pé kí n tú lè rí àwọn oníbàárà tuntun tí yóò wá bá mi dá àjọ ṣe pọ̀. Ǹǹkan tuntun dára láti máa kọ́ torí ó máa ń jẹ́ kí orí mi kó jí pèpèsi, ó sì máa ń jẹ́ kí iṣẹ́ mi túbọ̀ tẹ̀síwájú.

Àwọn òbí mi fẹ́ràn láti máa ran àwọn ènìyàn lọ́wọ́ gan. Mo sì kẹ́ ẹ̀kọ́ pàtàkì yìí láti ọwọ́ wọn. Agaga ìyá mi, kò le lọ lọ́jọ́ kan kí ó má ṣe irànlọ́wọ́ fún ẹnìkan, ó ti mọ́ wọn lára. Ibẹ̀ náà ni mo sì ti kẹ́ ẹ̀kọ́ átì máa ran ènìyàn lọ́wọ́. Ṣùgbọ́n ríran ènìyàn lọ́wọ́ ti ní pín sí oríṣiríṣi ọ̀nà gẹ́gẹ́ bí ǹkan tí àwọn ènìyàn yẹn bá nílò. Ẹlòmíì nílò oúnjẹ, ẹlòmíì nílo ìrànlọ́wọ́ nípa isẹ́ ẹni, ẹlòmíì sì nílò ìrànlọ́wọ́ nípa àti rán àwọn ọmọ rẹ̀ lọ ilé ìwé. Èyíkéyìí tí ọ̀bágbé wa ṣọ̀dọ̀ mi tí agbára bá gbé, mo máa ń ṣe fún wọn ní ọ̀pọ̀ ìgbà. Ṣùgbọ́n mo fẹ́ràn láti jẹ́ kí gbogbo ẹni tó bá dọ̀dọ̀ mi tí ò rí oúnjẹ, ó kúrò lọ́dọ̀ mi pẹ̀lú oúnjẹ.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagíjẹ̀, àwọn ọ̀rẹ́ mi sì ni wọ́n fún mi ní orúkọ náà. Mi ò mọ ìdí tí wọ́n fi fún mi lórúkọ náà, ṣùgbọ́n orúkọ náà a máa jẹ́ Àṣàkẹ́. Lóòótọ́ bí oríkì ni Àṣàkẹ́ jẹ́, ṣùgbọ́n kì í ṣe oríkì mi nìyẹn. Won si maa n pe mi ni Asake, oriki mi gangan Arike ni, sugbon Asake, ni awon ore mi to sun mo mi pekipeki ni won pe mi, mo si nifee oruko naa.

Ilé oúnjẹ, ó jẹ́ ibi ìgbafẹ́ tawọn èèyàn máa ń lọ, ṣùgbọ́n mi kò rántí ìgbà kẹ́hìn tí mo lọ sílé oúnjẹ nítorí pé mo ní ìfẹ́ àti máa dáná fúnra mi nínú ilé mi, fún ẹbí mi àti fún àwọn ọmọ mi. Ilé oúnjẹ, àwọn ìdí wo ló ṣe tí mi ṣe fẹ́ràn ilé oúnjẹ? Kò sí ìbàjẹ́ kan níbẹ̀ ju wípé owó tí èèyàn máa ná, ó máa ju oyè tí èèyàn fi dáná nínú ilé rẹ̀ lọ. Àwọn ìdí kan pàtàkì tí mo fi fẹ́ràn láti jẹun nínú ilé mi tí mi kì ń lọ sílé oúnjẹ. Ìdí míràn ni pé mi ò mọrú omi tàbí àyíká tí wọ́n ti dáná oúnjẹ náà. Ìdí kejì tí mi ṣe ń lọ-- mi lè rántí ìgbà ikẹ́hìn tí mo ti lọ sílé oúnjẹ láti lọ jẹun juwi pé kí ń jẹun nínú ilé mi pẹ̀lú ẹbí mi.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Kaadi iṣẹ́ ṣe pàtàkì torí pé yóò gbé ibi tí o sì ń ṣiṣẹ́ àti orúkọ rẹ àti àwọn nǹkan mìíràn tí ó lè tọ́ka sí rẹ pé ìwọ lò ní káàdì náà. Kaadi iṣẹ́ ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ torí tí nǹkan bá ṣẹlẹ̀ kí máa burú má ṣẹlẹ̀ sí wa, wọ́n ó fi káàdì yìí wá yàn lé ibi tí èèyàn bá wà láti lè mọ ẹni tó jẹ́ bóyá bíi nínú ẹ ìjàmbá ọkọ̀ tó bá ṣẹlẹ̀, tí nǹkan bá ṣẹlẹ̀ káàdì yìí ni ó máa fi jẹ́ ìdánimọ̀ láti sọ pé ẹni yìí nínú ibi iṣẹ́ báyìí ló ti ń ṣiṣẹ́, bẹ́ẹ̀ sì ni orúkọ rẹ̀ ni.

Ọ́fíìsì mi ó máa ń ṣí ní ago mẹ́jọ lo owuro kútukùtù torí ọ̀pọ̀ oníbàárà ni a ní tí a bá sì ṣí ní òwuro kutu bẹ́ẹ̀ yẹn àwọn ènìyàn á ti gbárajọ sí ẹnu ọ̀nà wa láti jẹ́ pé kí a bẹ̀rẹ̀ iṣẹ́. Síṣí lẹ́kùn láàárọ̀ kùtùkùtù fi ààyè gba àwọn tí ó ń lọ síbò mìíràn láti tètè wọlé sọ́dọ̀ wa ṣe nǹkan tí wọ́n bá máa ṣe ní ọ́fíìsì wa láti lè padà ṣẹnu iṣẹ́ tiwọn.

Ẹ̀kọ́ pọ̀ gan láti kọ́ ní orí Íńtánẹ́ẹ̀tì, ṣùgbọ́n èyíkéyìí tí ó bá wuni níbẹ̀ ni èèyàn máa kọ́. Torí pé ẹ̀kọ́ gidi wà, bẹ́ẹ̀ ẹ̀kọ́ tí ò dá sí wà pẹ̀lú lórí Íńtánẹ́ẹ̀tì. Èmi máa ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, bí ìṣe híhun aṣọ. Orí Íńtánẹ́ẹ̀tì ni mo ti kọ́, tí mo sì ń ṣe dáradára, tí mo sì ń rí owó ní idíẹ̀. Ǹǹkan gidi ni mo kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì tí ó ń pa owó wọlé fún mi. Èyíkéyìí tí oníkálukú bá ní láàsì mú lò láti bẹ̀ ni ó máa kọ́. Àwọn èèyàn ń kọ oúnjẹ, wọ́n ń kọ́ àti ṣe oríṣiríṣi nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ṣùgbọ́n èmi kọ́ nǹkan gbòógì tí í ṣe iṣẹ́ ọwọ́ àti híhun aṣọ.

Mi ò ní ètò kan tó ṣe rẹpẹtẹ fún ìparí ọ̀sẹ̀. Ètò kan náà ni mo ti ń ṣe láti ọdún mọ́dún, torí mi ń ṣe ẹni tí ó máa ń jáde. Jú kí n wà nílé, kí n tún ilé mi ṣe. Ba ṣe ti dàrú láti ibẹ̀rẹ̀ ọ̀sẹ̀ títí dé òpin ọ̀sẹ̀. Kí n lọ sí ọjà ra oúnjẹ àti nǹkan tí a nílò nínú ilé láti lè dáná, láti lè ṣe ìgbáradì fún ọ̀sẹ̀ mìíràn. Kí n wà nínú ilé pẹ̀lú àwọn ọmọ mi, ṣé iṣẹ́ àmúrelé tí wọ́n mú wá láti ilé-ẹ̀kọ́, kí n bá wọ́n ṣeré, kí n báwọn s'ọ̀rọ̀, kí a jọ wo fíìmù papọ̀ láwọn ǹkan tí mo ma ń ṣe ní ìparí ọ̀sẹ̀. Tó bá ju bẹ́ẹ̀ lọ bóyá mo rìn káàkiri àdúgbò láti lè na sẹ̀ nípasẹ̀ exercise.

Ìdúnadúrà jẹ́ nkan tó ṣe pàtàkì fún ẹni tó bá ń lọ sí ọjà láti ra nǹkan. Ìdúnadúrà yóò jẹ́ kí o rí owó pamọ́ nínú owó tó bá rí lọ s'ọjà. Àì jẹ́bẹ̀, àwọn olùtajà lọ́jà máa ń fowó lé ọjà gan, tí o sì padà máa bá ra ọjà náà ní ọ̀wọ́n. Ìyá mi ló kọ́ mi bí wọ́n ṣe ń ṣe ìdúnadúrà nínú ọjà. Tí bá wọ́n bá pe owó fún mi, mo máa sọ pé mi ò lè san ye báì, oye báì ni mo lè san. Tó sì jásí pé oye tí ń bá ná yẹn náà ni màá padà ra àbí kó kọ̀lè bíńtìn sí nǹkan tí mo ná, tí ó sì padà jásí pé màá rí owó mú lọ sílé padà nínú àwọn nǹkan tí mo lérò láti rà.

Mo mọ bó ṣe ń se oúnjẹ. Ìyá mi kọ gbogbo ọmọ tó bí ní bó ṣe ń se oúnjẹ. Kò sí ƙankan nínú wa tí ò mọ̀ọ́ sè. Kò sí irú oúnjẹ tí mi ò kò lè, tí mi kò lè sè. Mo máa ń ṣe oúnjẹ lóríṣiríṣi oúnjẹ ìbílẹ̀ wa, oúnjẹ tí ò ṣe tìlú wa, kò sí èyí tí mi mọ̀ọ́ sè. Mo sì máa ń ṣe oúnjẹ fún àwọn ẹbí mi dáradára. Àwọn oúnjẹ aládìdùn bí ìrẹsì, ìrẹsì jọ̀lọ́ọ̀fù, ìrẹsì fried, ata díndín, ẹ̀wà, ẹ̀wà agòyìn àti ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ bí i iṣu àti ata díndín náà pẹ̀lú mo máa ń sè fún àwọn ẹbí mi. Mo mọ oúnjẹ sè.

Mo fẹ́ràn coffee. Bẹ́ẹ̀ sì ni mo fẹ́ràn tíì pẹ̀lú. Mo fẹ́ràn coffee tí mo bá ní iṣẹ́ tí mo fẹ́ kó ṣe lára. Bóyá mo ní iṣẹ́ ṣe lóru tí mi ò fẹ́ sùn, mo máa mu coffee láti lè tamijì àbí mú mi jẹ́ kí ń wà ní jíjí tí màá fi rí iṣẹ́ ohun ṣe. Ṣùgbọ́n mo fẹ́ràn tíì gan láti lè mú lórí oúnjẹ kí oúnjẹ kì í ṣe búrẹ́dì nìkan ni mo máa ń mu tíì lè níbi tí mo fẹ́ràn rẹ̀ dé. Mo lè mú lórí oúnjẹ mìíràn tí ó sì máa ń ṣaara mi lókun dáradára.

Mo máa ń mu Ògùn lójoojúmọ́ fún ìdí wo torí pé mo ní àwọn àrùn kan lára tí mo gbọdọ̀ máa ṣe ìtọ́jú ní òrèkóòrè tí ó sì di pé Ògùn ni mo fi ń gbéra láti lè dúró pipé ní ojoojúmọ́. Ògùn tí mo máa ń lò yìí ó jẹ́ ìra méjì tí mo máa ń lò tí màá sì máa ń lò ní àṣálẹ́

Mo fẹ́ràn àti máa lọ síbi tí ó dákẹ́ jẹ́ láti lè jókòó, láti lè ronú ilé ayé bí ó ṣe ń lọ àti ilé ayé mi níbi tó dé dúró àti ibi tí mo fẹ́ kó lọ. Ibi tí mo máa ń fẹ́ràn jù lọ jẹ́gẹ́ bí ilé ìkàwé tàbí ibi ẹgbẹ́ omi tí ó si eró púpọ̀ níbẹ̀. Mo fẹ́ràn àti máa lọ síbẹ̀ torí yóò jẹ́ kí n lè jókòó àti ro àwọn nǹkan tí mo fẹ́

Nípa ìlera ara mi, dókítà ti sọ aago tí ó yẹ kí máa jẹ oúnjẹ alẹ́ tí ó sì gbọdọ̀ kọjá aago mẹ́fà sí aago méje. Ìgbà yìí náà ni mo sì máa ń jẹ oúnjẹ alẹ́ tí ó sì ti mọ́ mi lára títí di àkókò yìí láti bí ọdún márùn-ún sẹ́yìn. Jijẹ oúnjẹ alẹ́ ní àkókò yìí ní ọ̀pọ̀ nǹkan tí ó ṣe lára, bíi ó máa jẹ́ kí oúnjẹ tètè kúrò lára èèyàn ó ní gbé ara wíwọ osùn, yóò sì máa ń ṣàǹfààní àti má jẹ́ kí inú tóbi gẹ́gẹ́ bí dókítà mi ṣe sọ fún mi. Ìgbèsè yìí dẹ̀ ni mo sì máa ń gbé pẹ̀lú àwọn ẹbí mi tí ó sì ń jẹ́ kí a ní ìlera ara tó péye.

Ìlànà ìpolówó mi, ó jẹ́ nǹkan tí mo mú lọ́kùnkúndùn torí pé ìpolówó làá gúnmu òwò ká polówó ọjà a sì jèrè rẹ̀ pẹtẹpẹ. Ìlànà ìpolówó mi ni pé ní àárín ọ̀sẹ̀ kan mo máa fi ìpolówó síta lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi bóyá bí Instagram, Facebook, WhatsApp àti àwọn ibọ̀ mìíràn tí mo mọ̀ wípé àwọn èèyàn máa ń lò dáradára. Ìpolówó ṣe pàtàkì fún ẹni tí ó bá ń ṣòwò àti ẹni tí ó bá ní iṣẹ́ tó ń ṣe láti lè rí àwọn oníbàárà tó pọ̀.

Rárá, mi kì í kọ ìròyìn níbi iṣẹ́ torí pé kò jọ mọ́ iṣẹ́ tí mò ń ṣe níbi iṣẹ́ mi. Iṣẹ́ ìṣúná owó, òun ni mo kọ́, bẹ́ẹ̀ oun sì ni mò ń ṣe níbi iṣẹ́ tí mo wà. Àti mọ bí owó ṣe jáde àti bí owó ṣe wọlé, òun ni mò ń mójútó níbi iṣẹ́ mi. Mo sì máa ń kó owó lọ sí báǹkì láti fowó pamọ́ àti láti fún ẹ̀gá mi ní rípọ̀tì tó wà lórí owó tí mo ṣe ní ọjọ́ gbogbo.

Ice cream jẹ́ nnkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ torí pé mo fẹ́ràn nnkan tó tutù. Ni gbogbo ọ̀nà, lá yálà omi tutù ni, àbí mínírà tó tutù. Mo fẹ́ràn ice cream torí pé ó jẹ́ nǹkan tó tutù, ó sì dùn lẹ́nu, ó sì máa ń jẹ́ kí inú mi dùn tí n bá mú torí pé ó tutù lẹ́nu, ó sì máa ń mú inú mi tutù.